Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Àwọn ojú òpó ayélujára tí mo wà pé oríṣìíríṣìí, pé oríṣìíríṣìí. Mo wà lórí, erm, nǹkan tí wón ń pè ní, erm, ayélujára tó ń pè ní WhatsApp. Ta fi má, erm, a máa ń fi sọ̀rọ̀ sí ara wa. A máa ń fi nǹkan tó ń pè táwọn olóyìnbo máa ń pè ní text. Ta fi ń sọ̀rọ̀, a máa ń fi sọ̀rọ̀ sí ara wa, a máa ń fi sọ̀rọ̀. Mo tún wà lórí nǹkan tí, erm, ayélujára tó ń pè ní Twitter. Twitter yẹn fún gbogbo èèyàn ni. Wón máa ń gbé àwòrán èèyàn sí, a máa ń sọ̀rọ̀, a máa ń rí àwọn ìròyìn lórí bẹ, lórí ibẹ̀ náà. Kii se iyen nìkan ni mo tun wa mo tún wà lórí ayélujára tó ń pè ní Instagram. E iyen a maa n fi fideo, a maa n sọ̀rọ̀ nípa àwọn fideo wa. A máa ń wo àwọn nǹkan mèremère. A dè máa ń fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní, ah, àgbáyé. Tó ṣe yẹn náà. Erm, mo tún wà lórí TikTok yẹn náà. Erm, bí, ẹbí ayélujára Instagram yẹn náà ṣe wà. Ó wọ́n pọ̀ báyẹn mèremère, wọ́n pọ̀ gidi. Wọ́n pọ̀ gan. Wọ́n pọ̀ gan. Amo mi o won sa po. Wọ́n pọ̀ báyẹn náà.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Ó, èmi bí ẹ̀, ẹnìkan báyìí, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn pizza. Pizza ò jẹ́ ń ko, kò n ṣe ńǹkan tí mo fi bẹ́ẹ̀ fẹ́ràn lọ bá yẹn ná. Mo, mo prefer, mo prefer ń jẹ́ kíń gbá tàbí kí n jẹ́ ǹkan tí àwọn oyinbo máa ń pè ní sausage tàbí egg roll. Ǹikan, egg roll yẹn jẹ́ ǹkan wọ́n máa ń rí bí bọ́ọ̀lù, ó má ń rí bí bọ́ọ̀lù, bí circle form báyìí. So ẹyin máa ń wà nínú rẹ̀. Mo, mo fẹ́ràn ìyẹn ju pizza lọ torí pizza má ń ṣe bákan lẹ́nu mi. So mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹ̀ báyẹn. Mi ò mi ò fẹ́ràn pizza lọ títí.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Eh, mo ṣètò ẹ sí, a, ago mẹ́rin àárọ̀, ago mẹ́rin tí tàárọ̀ yẹn, òun ni mo ṣètò ẹ sí. Nítorí, eh, nítorí iṣẹ́ tí mo ń ṣe, irú iṣẹ́ tí mo máa ń ṣe, mo máa nílò láti dé ibi iṣẹ́ kó tó di, e, ago, ẹm, ago mẹ́ẹ̀fa. Ibi tí mo dẹ ń gbé ó jìnnà síbi ibi iṣẹ́ mi. So, mo máa ń idí níyí tí mo máa ń tètè jí, tí máa tí màá tètè jí, màá le tètè ṣe nǹkan tí mo máa ṣe. So that máa lé dé ibí iṣẹ́ kó tó di ìgbà ta máa n bẹrẹ iṣẹ́ so rí. So ago mẹ́rin àárọ̀, òun ni mo ṣè sí. Mo dẹ fẹ́ràn báyẹn nítorí tí bá ti ẹ̀, tí màá sùn, bá jí báyìí, màá le ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe. Ikan o ni ìkan ò ní di ìkan lọ́wọ́.